Ṣàlàyé bí ẹnìkan ṣe kọ́ iṣẹ́ ọwọ́ lọ́wọ́ ọ̀gá. Bí mo ṣe kọ́ iṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀gá mi, mo kọ mo farabalẹ̀ torí pé téèyàn ò bá farabalẹ̀ dáadáa, èèyàn ò ní mọ̀.